Oṣù nínú ọdún tí mo fẹ́ràn jùlọ ni oṣù ọ̀pẹ, December. Oṣù yìí jẹ́ oṣù tí à ilé iṣẹ́ mi máa ń fún wa ní holiday tí gbogbo oníkálukú máa lọ ń sinmi. Tábá sì sinmi, eléyìí máa tó fún wa ní à ìwúrí láti ṣiṣẹ́ dáadáa ní ọdún tó tẹ̀lé. Oṣù yìí náà sì ni oṣù tó jẹ pé a máa ń ṣe ìfunni. À nítorí Jésù kú fún wa. So oṣù yìí ni oṣù tí mo fẹ́ràn jù.

A! Mi ò ní irùngbọ̀n o. Ó ṣe mí láá nu pé mi ò ní irùngbọ̀n tó pọ̀, mi ò ní irùngbọ̀n tó jẹ́ ẹ́ ẹléè tí mo fẹ́. Irùngbọ̀n ẹlẹ́ẹ̀ tí mo ní ni irùngbọ̀n tó rí táǹṣú kékeré níbi ìjàgbọn mi, ṣùgbọ́n ò wù mí kí ni irùngbọ̀n. Mi ò fẹ́ e lé tó máa wà ní ẹ̀gbẹ́ ekẹ́ yen, ṣùgbọ́n táǹṣú yẹn náà ṣùgbọ́n kó wá kòkò rà gun díẹ̀ sílẹ̀. Wọ́n máa ń pè é ní gótì.

Ojú lásán ò ṣe é gbọmọ lọ́wọ́ èkùrọ́. Àti bá wọnú ọkọ̀ tí kọ̀ńdọ́tọ̀ tàbí awakọ̀ diráfa, tọ bá lọ́hùn ní wèrè lórí, èmi náà máa ṣe wèrè fún wọn. Mo gbọdọ̀ fihàn wípé wèrè wà nlẹ́ẹ̀ torí àwọn ará yìí, wọn máa ń pé ajá lọ́bọ fún èèyàn tí èèyàn bá dẹ bá wọn wọ̀, ó máa ń di ǹkan tó yẹ pé ó máa gbá èèyàn.

Bẹ́ẹ̀ni mo ní ọgbà, ṣùgbọ́n ọgbà yìí kò dùn mọ mi nínú. Kí nìdí? Ọgbà yẹn kéré ó fún, mọ́tò. Tí mọ́tò kan bá fẹ́ jáde, eleyi tó páàkì lástì sí inú ọgbà máa ní láti kọ́kọ́ jáde, náà kí ẹni kejì tó jáde. Ẹlẹ́ kejì ni wipé ajá wà ní ilé wa, àwọn olówó wọn o ń tọ́jú wọn dáadáa. Wọn máa wá yàgbẹ́ sí gbogbo ilẹ̀lẹ̀. To jẹ́ wípé èèyàn máa wáa ṣọ́ra láti rìn nínú ọgbà.

Iṣẹ́ product designer ni mo máa ń ṣe. À, mo dẹ̀ máa ń bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣiṣẹ́ láti olórí ibi iṣẹ́ wa, CEO, dé àwọn tó máa ń ṣe engineering, dé ẹni tó ń ṣe product manager náà. Àwọn ló máa ń ṣe ètò bí a ṣe ń ṣe product wa. Mo máa ń bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣiṣẹ́, ṣùgbọ́n àwọn nǹkan tí mo máa ń ṣe láti tayọ sí àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi ni wípé mo jẹ́ Kristẹ́nì. Àwọn iwá Kristẹ́nì. Ó wà lára àwọn nǹkan tí mo fi tayọ, tí wọ́n fi tètè dá mi mọ̀. Nígbà tí mo ṣe, interview láti wọlé sí ibi iṣẹ́ yìí náà, mo jẹ́ kó yé wọn wípé ọmọ Ọlọ́run ni mí, mi ò kí ń parọ́. Mo máa ń gbìyànjú láti má parọ́. Eléyìí jẹ́ nǹkan tó yẹ peó jẹ́ káyẹ́ fi sì wọ́n pé irú ọkùnrin wo lé léyìí tó lè sọ orú nǹkan báyìí. Torí wọ́n béèrè lọ́wọ́ mi ní ìbéèrè kan tó jẹ pé o gbóná gan. Wọ́n ní nínú, òtítọ́ àti loyalty èwo ni màá mu-- mo dẹ̀ sọ fún wọn pé òtítọ́ ni torí pé mo jẹ́ ọmọ Ọlọ́run, Kristẹ́nì nítòótọ́. Mo dẹ̀ mọ iṣẹ́ mi dára dára. Mo máa ń ṣiṣẹ́ mi pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti sùúrù.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jùlọ ní ibi iṣẹ́ mi ni laptop, à tẹlifóònù, internet ohun tó máa ń jẹ́ ka wà ní afẹ́fẹ́, ohun mìíràn tún ni ẹ́ AC.

Ah! Taba ni ka wo o. Mi o le ranti igba ti mo keyin sunkun o. Ah! Ẹjẹ n ro daada. O da mo ti ranti. Igba ti mo n sunkun sọ lọrun lọrun ti mii ni ise ni ọdun 2024 ni mo le ranti pe mo sunkun gbẹyin.

Ní ìsìn yìí mi ò tíì ní àwọn òṣìṣẹ́ tó ń bá mi ṣiṣẹ́. Mi ò kín fún, àm, ẹnikẹ́ni ní owó àfikún. Ṣùgbọ́n àwọn tó bá bá mi ṣiṣẹ́ nílé, mo sì máa ń fún wọn ní àwọn, àwọn ǹkan díẹ̀ díẹ̀, owó àfikún díẹ̀ díẹ̀. Than àwọn tó máa ń bá mi ṣiṣẹ́ nílé nìyẹn o. Bí ẹni pé mo fẹ́ gbálẹ̀, mo fẹ́ fọ toilet mi, ẹ, mo fẹ́ fọ lé, ilé ìgbọ̀nsẹ̀. Àwọn mo máa ń fún ní àwọn owó.

Bẹ́ẹ̀ ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Kẹ̀dẹ́ wá wò ó, olùkọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni mí. Mo tún jẹ́ ọmọ, ọmọ, ẹ, ọmọ ẹgbẹ́ akọrin náà. Mo ń kọ páàtì tẹ́nà. Mo máa ń lọ sí ilé ìjọsìn dáradára. Ọmọ Ọlọ́run ni mí ní tòótọ́

Ìgbà, ìgbà tí mo kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́ jẹ́ à ìjẹta. Ó ní iṣẹ́ design tí wọ́n gbé fún mi láti ọ̀sẹ̀ kan sẹ́yìn báyìí ńi sìn. Èmi sì jẹ́ ẹni tó jẹ wipé ó máa ń kọ́ko se ìgbékalẹ̀ iṣẹ́, ó máa ń kọ́ko se kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́. So ìjẹta ni mo bẹ̀rẹ ni mo ṣe kẹ́yìn.

Èdè Faransé ni ó wù mí láti kọ́. Inú mi máa ń dùn tí mo bá ṣe ń sọ àwọn èdè yẹn. Ó tún wà jẹ́ wípé àwọn ìlú tó sún mọ́ wa àti ìlú tó tiẹ̀ sún mọ́, eh, ilé bàbá mi nílùú, ó sún mọ́ ọ̀dọ̀ wọn, èdè tó ń lò fi sọ̀rọ̀ nìyẹn. Kó má di pé wọ́n máa lọ tà mí tí bá sọdá sódi kejì.

Lọ́wọ́lọ́wọ́ o, èmi ò ní ọkọ̀ o, ṣùgbọ́n mo sì lọ ra epo ní ìjẹta si, ẹ̀rọ amúnáwá, gẹnẹrétọ̀ tí mò ń lò. Àwọn olóyìnbo máa ń pè é ní I pass my neighbor. Ẹ̀rọ amúnáwá kékeré tí mò ń lò.

Rárá mi ò kí ń mu coffee níbi iṣẹ́. À, ibi iṣẹ́ ò fààyè gbà wá láti máa po coffee ṣùgbọ́n a máa ń jẹun níbi iṣẹ́ wọ́n dẹ̀ máa ń fún wa lóúnjẹ wálé. À, a ní àwọn ohun àti sóúnjẹ níbi iṣẹ́ torí ẹ ni a ṣe kì í po coffee.

Rárá, wọ́n ò tí fún mi ní ẹ̀jẹ̀ rí ṣùgbọ́n èmi ti fún èèyàn ní ẹ̀jẹ̀ ní ọdún tó lọ. No, ọ́ ní ọdún méjì tó lọ sẹ́yìn 2024, mo ti lọ fún èèyàn ní ẹ̀jẹ̀ rí, ẹni náà bímọ. Wọ́n dẹ̀ ní ó pàdánù ẹ̀jẹ̀ púpọ̀ púpọ̀, mo dẹ̀ lọ fún wọn ní ẹ̀jẹ̀.

Àwọn èrò mí fún iṣẹ ọjọ́ iwájú ni láti kẹ́kọ̀ọ́ sí, ah, nípa ìmọ̀ káràkata. Mo sì fẹ́ lọ sí ìlú ọba. Mo fẹ́, mo fẹ́, mo fẹ́ gbádùn.

Nísìínyi, mi ò ní à bí mo ṣe ń gbọ́ èrò àwọn oníbàárà yin torípé mi ò tí ì ní ọjà. Ṣùgbọ́n ní ọjọ́ iwájú tí bá fẹ́ gbọ́ èró láti ọ̀dọ̀ àwọn oníbàárà mi mo máa pe wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀.

Mo máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ ní dédé ago mẹ́jọ àárọ̀ títí di ago mẹ́rin tàbí márùn-ún ìrọ̀lẹ́. Ni àwọn àkókò yìí ni mo máa ń lo, à, mo máa ń lo ìbòjú láti ṣiṣẹ́ lójoojúmọ́. Ṣùgbọ́n ní bí a wà alẹ́ náà, mo máa ń, bí kása sọ wípé bí i wákàtí méjì sí mẹ́ta sí eléyìí ti mo lò nígbà tí mo ń ṣe iṣẹ́.

Mo mọ àmì ìràwọ̀ mi, àmì ìràwọ̀ mi ni Gemini. Ṣùgbọ́n èmi kò gbàgbọ́ nínú àmì ìràwọ̀ torí wípé, àh, ǹkan tí emi gbàgbọ́ nínú ẹ̀ ni wípé oníkálukú ló ní ìwà tí ó mọ̀ tó dá àti eléyìí tí ò dá. Ṣùgbọ́n oníkálukú ló máa wa sọ bóyá ó máa mú un lò àbí kò ní mú un lò.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ à, ọjọ́ Jímọ̀. Eleyi tò jẹ́ ọjọ́ ìparí iṣẹ́. Mi ò kí ń ṣiṣẹ́ púpọ̀ ju lọ́jọ́ ẹ́n. Mo kọ̀ máa wà ní, mádẹ máa gbádùn ara mi. Tó bá rẹ́ di ọjọ́ tó tẹ̀lé, mo máa lọ fún à, ìgbáradi fún ọjọ́ ìsinmi. Tí àwọn akọrin máa lọ sí à, ilé ìjọsìn láti lọ kọ́ ẹ̀kọ́ orin ní ọjọ́ Sunday dẹ́kẹre, Ní ọjọ́ ìsinmi, mo máa lọ sí ilé ìjọsìn láti lọ yin Ọlọ́run. Àwọn ètò mi nìyẹn fún ìparí ọ̀sẹ̀.

Ah, mo ti gun ọkọ̀ ojú omi rí. Ọkọ̀ ojú omi ni mo máa ń wọ̀ lọ sí ibi iṣẹ́ ní ìjọ́ ti wọn bá ni kí a wá sí ibi iṣẹ́. Ọkọ̀ ojú omi dùn mọ́ mi ju ah ọkọ̀ eleyii tí a ń wọ̀ ní orí ilẹ̀ lẹ́ẹ̀. Kí nìdí? Ó yára láti dé ibi iṣẹ́ pẹ̀lú ọkọ̀ ojú omi ju Eleyii tó ń rìn nílẹ̀ lẹ́ẹ̀ lọ torí àwọn súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tó wà lọ́nà.

Oṣù Okúdù lọ bí mi. Ni ọjọ́ karùn-ún ni wọ́n bí mi. Oṣù yìí inú mi dùn láti wá láti oṣù yìí torí pé oṣù yìí jẹ́ oṣù tó jẹ́ pé gbogbo nǹkan máa ń ó máa ń tutù torí àkókò òjò nì ko n ṣe àkókò orun. Ohun gbogbo máa ń tutù, kò kí ń sí oru, èèyàn máa ń sùn dáadáa lálẹ́.

Ojú mi dára, ojú mi rẹwà, ojú mi mọ̀ọ́mọ̀, ojú mi ooo, ó dùn wò.

Mi ò ní ìdáhùn kan pàtó fún ìbéèrè yìí fún àkókò mélòó tí mo máa ń sùn, tí mo máa ń lọ́ sùn. Nítorí wípé ọmọ ọjọ́ mi tí bá ní iṣẹ́ tó pọ̀ láti ṣe, ó lè jẹ́ àkókò, ah, bí i wákàtí mẹ́rin tàbí wákàtí mẹ́ta. O de ni awon ọjọ́ mi tọ́jẹ́ wípé èmi fúnra lára mi, mo máa ń dìdi jókòó sórí ibùsùn ni. Mo máa ń náà gbàlàjà sórí ibùsùn tí mi ò ní dìde fún bí i àkókò mẹ́ẹ̀wá, wákàtí mẹ́ẹ̀wá.

Láti mú àwọn èrò tuntun wá, mo máa ń à ṣe ìrìn ní ìrọ̀lẹ́, tí bá fẹ́ jẹ́ kí orí mi fúyẹ́, mo máa kàn ń rìn lọ síbi tí ó ní atẹ́gùn tí ẹ pé mo lè ronú tàbí kí n wà nínú balùwẹ̀ tí ẹ pé omi a máa dà sí mi lórí. Àwọn ibí bẹ̀yẹn ni àwọn ọ̀nà tí ẹ pé èrò tuntun máa ń wá sí mi ní orí. Tí a bá sọ pé mo ní iṣẹ́ tí mo fẹ́ ṣe tí mi ò mọ bí mo ṣe fẹ́ gbégbá, mo kan lè rìn díẹ̀ lọ sí ibi tí mo ti máa ń gba atẹ́gùn tàbí kí n lọ bu omi sórí.

Òpó ayélujára pọ̀ gan, mo dẹ lè sọ wọ́n pé wọ́n wà ní ìsọ̀rí ìsọ̀rí bí àpẹẹrẹ, ibi tọ ti ń tajà bí jumia.com, ibi tí a ti ń wo ìròyìn punch.com.ng, ibi tí a ti ń, à, ra oúnjẹ chowdeck.com àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ìbéèrè ńlá ni ẹ̀ bẹ̀rẹ̀ yìí o. Mo máa ń lo ọwọ́ ọ̀tún, mo sì máa ń lo ọwọ́ òsì. Ìgbà tí mo kéré, ọwọ́ òsì ni mo fi bẹ̀rẹ̀ sí ní kọṣẹ́ ṣùgbọ́n nígbà yẹn oyè ò yé àwọn òbí mi, wọ́n á dá mi padà sí ẹni tó ń lo ọwọ́ ọ̀tún ṣùgbọ́n tí bá fẹ́ lùlù, o máa ń hàn pé olọ́wọ́ òsì ni mí.

Bẹ́ẹ̀ni, mo ní ẹ̀rọ ọlọ́gbọ́n nílé mi. Awon ẹ̀rọ ọlọ́gbọ́n tí mo sì ní ni, ẹ̀rọ ọlọ́gbọ́n fóònù, mo tún ní tẹlifíṣàn ọlọ́gbọ́n tí mo máa ń wo YouTube lórí ẹ̀, tí mo dẹ̀ tún ń wo, GoTv. Ẹ̀rọ ọlọ́gbọ́n ọ̀nà náà wà.

Orin tí mo fẹ́ràn jùlọ ó dálé orí àkókò tí mo wà. Ìgbà mí ò le jẹ́ orin tó jẹ́ aláriwo ni mo máa fẹ́, ìgbà mí ò lè jẹ́ eléyìí tò jẹ pé tán sọ díẹ̀díẹ̀ ni. Tó bá jẹ́ aláriwo, praises, orin ìyìn láti ọ̀dọ̀ Bidemi ọlá ọba. Tó bá jẹ́ orin ìdákẹ́jẹ́, màá lọ gbọ́ àwọn orin tó lọ́wọ́rọ́ to jẹ́ pé wọ́n le gbé ọkàn mi ga sí ọ̀dọ̀ Ọlọ́run.

Ti mo ṣe máa ń jí l'òwúrò, mo máa ti ń kọ́kọ́ jí sára náà kí n tó lajú. Ti n bá wá lajú, màá wá dìde. Ti n bá ti dìde, màá kọ́kọ̀ lọ tọ̀. Ti n bá ti tọ̀ tan, màá wa wọlé, màá wa gbàdúrà, màá wa ka bíbélì mi, màá dẹ bẹ̀rẹ̀ iṣẹ́ òjọ́ mi.

Nísìnyí, èmi ò ní ọkọ̀, mi ò kín tẹ̀lé òfin ìyara ọkọ̀. Ṣùgbọ́n tí bá wọ ọkọ̀ ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi máa ń tẹ̀lé òfin, ó máa ń ríi dájú pé ó tẹ̀lé òfin torí pé tí ò bá tẹ̀lé òfin, wọn a fi rúfin, a dẹ̀ san àwọn owó tí ò yẹ kó san.

Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wà ní ọwọ́ mi, tí bá ń dúró dè nǹkan, mo ma máa tẹ̀ ẹ́, mo máa lọ sí oríṣìíríṣìí, à, à, à, àwọn applications tí mo ní lórí fóònù mi bí kí n lọ gbá FIFA tàbí kí n play, kí n gbá àwọn nǹkan mi.

Ní òwúrọ̀ kọ̀ọ̀kan tí n bá ti jí, màá mo ma n bá Ẹlẹ́dàá mi sọ̀rọ̀, mo máa n bá Ọlọ́run mi sọ̀rọ̀. Tí bá ti ba sọ̀rọ̀ tán nípa àdúrà, màá ka Bíbélì mi, tí wá sì ti ka Bíbélì mi, mo máà ń ka àwọn ìwé kọ̀ọ̀kan tí mo ti pinnu pé mo gbọ́dọ̀ ká. Àpẹẹrẹ ni ìwé nípa ẹ̀mí mímọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ̀ ní ibi iṣẹ́ àwọn aṣọ yìí. Ijọ ti bá lọ sí ibi iṣẹ́, aṣọ tó kàn nípa fún wa láti wọ̀ ni aṣọ, à, àkayòrí yìí. Mo gbọ́dọ̀ wọ̀, tí mo bá wọ̀, wọ́n a fi mí rúfin. Màá san owó nítorí pé mi ò wọ̀.

Rárá, mi ò ní gíláàsì òòrùn, ṣùgbọ́n mo ní eléyìí tí ó máa ń ṣe ìdáàbòbò ojú mi tí bá ti ń wo àwọn, à, ẹ̀rọ lá, eeh, kọ̀ǹpútà àgbékiri mi.

Tí mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mi ṣiṣẹ́ ni pé a ní ẹ̀rọ tí a ti máa ń sọ̀rọ̀ tí à ń pè ní Slack. Ní àárọ̀ kùtùkùtù báyẹn, a máa ń ní à ìpè ní dédé agogo mẹ́wàá ní àárọ̀ tí a ti máa ń sọ̀rọ̀. Tábá dé fẹ́ ohunkóhun, a máa tẹ àtẹ̀jíṣẹ́ sí rá wá lórí ìmelì tàbí ká péra wa lórí Slack.

Ah! Iṣẹ́ tó kẹ́yìn tí mo ṣe nítorí pé mò ń ṣe iṣẹ́ eléyìí. WỌ̀nfẹ́ ó dàbí ìgbà tó fẹ́ gba ẹ̀mí mi. Ah! Dókítà ó ṣe àyẹ̀wò fún mi. Ó ní mo ní eh! Ifúnpa mi o ga. Ìgbà yẹn ni mo mọ̀ wipé iṣẹ́ yẹn ó ń ṣiṣẹ́ mi. Mo tètè sálọ kúrò ní iṣẹ́ yẹn nítorí pé wọ́n gba ẹ̀mí mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín. Àwọn àlọ́ apanilẹ́rìn-ín máa ń jẹ́ kí ohun gbogbo kó rọrùn. Tí èèyàn bá ń bínú, àwọn àlọ́ yìí máa ń jẹ́ kí èèyàn tun farabalẹ̀. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín.

Àwọn ìdojúkọ pọ̀, ní ibi iṣẹ́. Ara ẹni a ti máa bá àwọn ẹlòmí ṣiṣẹ́. Ara-- torí àwọn ẹlòmí wọn jáfáfá tó. Ẹlòmíìdẹ̀ẹ̀kẹ̀rẹ̀ wọn máa ń ṣe ojúsàájú fún àwọn ọ̀gá. Ẹlòmíìdẹ̀ẹ̀kẹ̀rẹ̀ kò ń ṣe olóòótọ́. Àwọn díẹ̀ nínú àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ nìyẹn.

Rárá o, à, èmi ò mọ bí a ti ń tún nǹkan ṣe o. À, ìgbà tí mo sì kéré tí mo lọ kọ́ ẹ̀kọ́, àà, ìmọ̀ ìjìnlẹ̀ ní kọ́mpútà. Wọ́n kọ́ mi ṣùgbọ́n kò nṣe ọ̀nà tí ìpín mi yàn ni, ṣùgbọ́n àwọn nǹkan bí i kí a ṣe nǹkan lẹ́ṣọ́, àwọn yẹn ni èmi fẹ́ràn sì, àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn dè ni èmi ṣe.

Kí ni ó ń jẹ yoga? Èmi ò kí ń ṣe yoga o. Kò ṣe ohun kan tí àwọn bàbà ńlá wa fi lé wa lọ́wọ́. Yoga kẹ̀. Yoga yoga. Láì ṣe orin Àṣàkẹ́. Mi ò kí ń ṣe yoga torí mi ò gbàgbọ́ nínú yoga.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ ṣùgbọ́n wọn kì í san owó péyàn ṣiṣẹ́ ju wákàtí lọ fún mi. Àìmọye ìgbà mi tí a bá fẹ́ ṣe nǹkan táa dẹ̀ ti mú ìgbà tí a gbọdọ̀ ṣe tán, kò kan olùdásílẹ̀ iṣẹ́, olùdarí iṣẹ́ wa bí a ti ṣe. Kókó ni wípé kí a ti ṣe tán.

Ah! Èmi ò, èmi ò ń ṣe ẹni tó máa ń jí ní kùtùkùtù òwúrọ̀ o. Ṣùgbọ́n tó bá kan dandan pé ó jẹ́ kí ń jí ní kùtùkùtù òwúrọ̀ bí ti bá fẹ́ rìnrìnàjò tó jìn, mo máa jí ní kùtùkùtù òwúrọ̀ láti lè tètè lọ wọ ọkọ̀. Ṣùgbọ́n pé kí n wà nlé, kí n wá jí ní kùtùkùtù òwúrọ̀, ah! Ó máa nira gan.

Àkókò ọdún kérésì ni mo fẹ́ràn jùlọ nítorí pé àkókò yìí ni ìgbà tí wọ́n máa ń fún wa ní ààyè láti lọ sinmi. Gbogbo iṣẹ́ tí a ti ṣe láti ìbẹ̀rẹ̀ ọdún títí di àkókò yẹn. Ìgbà yìí náà dè ni ìfífúni máa ń pọ̀, inú mi dà máa ń dùn ní ìgbà yìí torí wípé Ọlọ́run máa ń fún mi ní agbára láti ṣe ìfúnni fún àwọn tí kò ní.

Ààh, owó tí mò ń gbà ò dára tó o. Tí ó bá lè fún mi ní ilọ́pọ̀ e ni ọ̀nà mẹ́rin, mo máa gbà owó tí mò ń gbà. Ìlọ́pọ̀ mẹ́rin mo máa gbà. Torí wọ́n ní wípé ìṣẹ́ ṣe dá ṣe, owó ò ṣe dáná. Gbogbo àwọn ǹkan tó gbẹ́nu lé owó òhún ó pọ̀ ju owó tí mò ń gbà lọ.

A! Mo fẹ́ràn jíjó. Ènìyàn tó bá jepe olólùfẹ́ mi ló ń jó níwájú mi. Ṣùgbọ́n èmi, mi ò mọ̀ ju kí ma jó ijó mi sọ́tùn, fi sóṣì lọ. Ṣùgbọ́n tí olólùfẹ́ mi bá ń jó níwájú mi, a, inú mi má ń dùn, ara mi sì yá gágá.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó má n ṣe ètò ǹkan. À, mo máa ń kọ́kọ́ ṣe ètò fún ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí mò ń ṣe kó tó di pé mo bẹ̀rẹ̀ ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó máa n ṣe, à, tó máa n ṣe ohun lẹ́ṣọ̀ó. Mo máa n, mo máa n ṣe àgbékalẹ̀ bí mo ṣe fẹ́ ṣe, mo máa n ṣe ètò tí mo ṣe ba, bí mo ṣe fẹ́ ṣe.

Ibi tí ó wù mí lọ láti sinmi, ó wù mí láti lọ sí, ibi tí a ti ń wo eré, iyẹn tí olóyìnbo máa ń pè ní sinimá. Ó wù mí láti lọ bẹ́ẹ̀, torí àwọn nǹkan tó ń fún wa bẹ́ẹ̀ náà, ó tún máa ń wú ni lórí ibi gúgúrú àti oun, mímu ẹlẹ́rìndòdò.

À, ó dá lórí nǹkan tó bá ṣẹlẹ̀. Tí a bá jọ wọ ọkọ̀ lọ sí ibi tó bá wù wá ta ti pinnu láti lọ, a máa ń pín dọ́gba dọ́gba ni, à ẹni kan ojú kan lọ. Tí a bá jẹ́ mẹ́rin, a máa pín owó òhún sí ọ̀nà mẹ́rin. Tí a bá dẹ́ jẹ́ mẹ́fà, a máa pín owó òhún sí ọ̀nà mẹ́fà. Tí ó bá dẹ̀ jẹ́ wipe wọ́n fún wa lọ́wọ́ ni, a máa pín dọ́gba dọ́gba náà ni.

A! Ojúbọ̀rọ́ ò gbọmọ lọ́wọ́ èkùrọ́ o. Èmi ní ẹ̀mí mímọ́ nínú, tí àwọn ìṣòro yìí bá dé ní ibi iṣẹ́, mo máa fi ń tó ọlọ́run létí ni. Ó dẹ̀ ní ìgbà míì tó jẹ́ pé ìṣòro tó bá máa délẹ̀, ó máa, ó máa jẹ́ ìṣòro tó jẹ́ pé mo máa fẹ́ ní sùúrù. Nítorí èso ẹ̀mí mímọ́ tó wà nínú mi, mo máa ní sùúrù nígbà mí dẹ̀kẹ̀rẹ́. Tó bá jẹ́ nǹkan tó jẹ́ pé ọ̀rọ̀ láàárín ẹlẹgbẹ́ sí ẹlẹgbẹ́ ni, a máa lọ ń bá ẹni tó wà ní fún, tó wà fún ètò àwọn ọmọ ènìyàn níbi iṣẹ́, táwọn olóyìnbó ń pè ní human resources.

Ah, mo máa ń wọ̀, mi ò dẹ́tu kí n wọ̀. Ah, mi ò kí ń wọ gíláàsì elé ti dọ́kítà bá sọ pé kí ẹni tí ó rí náà dáadáa máa wọ̀. Ṣùgbọ́n mo máa ń wọ eléyìí tó jẹ́ wípé ó máa ń ṣe ìrànwọ́ fún ojú tí ẹyan bá ń wo àwọn nǹkan ju bí, ẹ́ẹ́, ẹ̀rọ, tẹlifíṣàn, ẹ̀rọ àgbélé, ẹ̀rọ, kọ̀m̀pútà náà.

Ah, mo fẹ́ràn láti lọ sí ilé ìjọsìn torí ìbí bẹ̀yẹn. Inú mi máa ń dùn láti lọ sí ilé ìjọsìn torí ọ̀rọ̀ Ọlọ́run sọ pé ah inú mi dùn. Oní ìwé Samuelu sọ wípé inú mi dùn nígbà tí wọ́n sọ fún mi pé ká lọ sí ilé Ọlọ́run. Ìbí bẹ̀yẹn jẹ́ ọ̀kan náà àwọn ibi tí mo fẹ́ràn láti máa lọ jùlọ.

Éè mi ò kí ń kọ lẹ́tà fún àwọn ènìyàn o. Àá, lẹ́tà àfọwọ́kọ mi ò kí ń kọ fún àwọn ènìyàn torí ayé ta wà yìí, ayé ẹ, ayélujára ni tó jẹ́ ó pé nǹkan ń lọ ní ìṣẹ́jú, mo lè fi nǹkan ránṣẹ́ sí ọ ní ìṣẹ́jú. Iyẹn ló fàá tó jẹ́ pé mi kì í kọ lẹ́tà tó máa ń fi ọwọ́ kọ fún èèyàn.

À, ìṣẹ́jú mẹ́rìndínlọ́gbọ̀n ni mo máa ń lò, ló máa ń gbà mí láti lọ sí ibi iṣẹ́ torí wípé mo máa ń lo, ah, ọkọ̀ ojú omi ni. Mi ò kí ń lo ọkọ̀ ọ̀nà. Ọkọ̀ ọ̀nà yẹn ó máa ń, ó máa ń ní súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tó lè lọ fún bí, ah, àkókò tí má, tí mo lò fún ọkọ̀ ojú omi bí ìlọ́po, àkókò yẹn ní ìlọ́po bí mẹ́rìn idí nìyẹn tó yẹ pé ọkọ̀ ojú omi ni mo máa ń lò. Ó sì máa ń gbà mí ní ìṣẹ́jú mẹ́rìndín, eh, márùndínlọ́gbọ̀n.

Eh, ìlànà ìpolówó. Ní ìsìn mi ò ní ọjà tí mò ń polówó ṣùgbọ́n ta bá sọ pé, à tí bá máa ṣí ọjà káràkátà mi, ìlànà ìpolówó máa kọ́ko ṣe ohun tí ó máa jẹ́kí àwọn èèyàn mọ ohun tí mò ń tà. Màá dẹ̀ lọ sí ẹ̀rọ ah agbóhùn sáfẹ́fẹ́, màá lọ ṣepolówó níbẹ̀ torí ó tún dá lórí irú ọjà tí mò ń tà. Tó bá jẹ́ ọjà eléyi to jẹ́ pé mo máa nílò láti lọ sí ọjà láti lọ máa gbé agogo ni, màá gbé agogo.

Bẹ́ẹ̀ni, WiFi mi yára gan. Ó dé àkókò kan tó jẹ́ wí pé mo nílò láti díinkù ní sísá rẹ̀ torí ò ń gbọ́n data mi mu, ó ń gbọ́n owó mi lọ.

Mo fẹ́ràn iṣu àti ẹyin gan an. Iṣu àti ẹyin jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn jù lọ nínú àwọn oúnjẹ tó kù torí inú mi máa ń dùn tí bá ń jẹ. Iṣu àti ẹyin ni mo yàn láàyò bí i oúnjẹ tí mo fẹ́ràn jù lọ.

Dídarí àwọn òṣìṣẹ́, ó, ó pín sí ipa ó sì ja lórí ẹni tí mò ń darí. Ni ìgbà kan tí mò ń darí àwọn, àwọn akẹgbẹ́ mi tó jẹ́ àwọn tó ń kere sí mi, à, mo máa ń kọ́kọ́ fún wọn ní àpẹẹrẹ. Tí bá ti fún wọn ní àpẹẹrẹ tán, n màá ní kan lọ ṣe. Tí wọ́n bá ti wá ṣe tán, màá se se wá fún wọn ní iṣẹ́ tí mo fẹ́ kọ́n ṣe gangan-gangan torí mo mọ̀ pé wọ́n ò mọ̀ ní mo ṣe fún wọn ní àpẹẹrẹ. Bẹ́ẹ̀ yẹn, tí mo ṣe tí mò ń darí wọn, mo máa ń, mo máa ń tọ́ wọn sọ́nà náà.

Ìbéèrè yìí kò pé. Àgọ́, tó bá jẹ́ wípé àgọ́ ọlọ́pàá, a, mi ò tí ì lọ sí àgọ́ ọlọ́pàá, nó, mo ti lọ sí àgọ́ ọlọ́pàá rí láti lọ gba ọ̀rẹ́ mi kan là nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga. Nítorí èèyàn kan pàrọ̀ mọ, mo sì jẹ́ olórí àwọn ọmọ ogun, àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ogun. Mo sì lọ síbẹ̀, mo sì lọ gbáa lá.

À, àla kbùrúkù, mí ò fẹ́ràn láti máa ní àla bùrúkù, mi ò ṣì gbàdúrà rẹ̀. Àla bùrúkù jẹ́ ohun tó máa ń ba ni lẹ́rù, ṣùgbọ́n mo mọ̀ pé mo ní Olúwa, Ọlọ́run ọ̀lọ́run, òun ni ó máa ń gba ni nígbà tí èyàn sùn àbí tèyàn lajú gan. Ṣùgbọ́n nígbà tí mo ní àla bùrúkù kẹ́yìn, a mi ò lè sọ, mi ò lè rántí torí mo máa ń fi oorun mi lé ọlọ́run lọ́wọ́ lálẹ́ tí bá fẹ́ sùn pé kí n má ní àla bùrúkù kí ọlọ́run máa ṣọ́ mi.

Ah, ẹgbẹ́ eré ìdárayá wo ni mo fẹ́ràn? Ah, ẹgbẹ́ Bidemi Ọláọba ni mo fẹ́ràn jù lọ torí ó máa ń kọ àwọn orin iyin tó máa ń mú ni lọ sí iwájú Olúwa. Tí a bá dè tí wà níwájú Olúwa, inú mi máa ń dùn gan lọ́pọ̀lọpọ̀ ni. So ẹgbẹ́ Bidemi Ọláọba ni mo fẹ́ràn jù lọ. Orí YouTube ni mo máa ti ń wò wọ́n.

Ah! Ìrántí ìgbà ọmọdé pọ̀ gan o, torí tí a bá ń sọ̀rọ̀ nípa ìrántí ìgbà ọmọdé, a máa sọ ìgbà tí mo bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ tó jẹ́ wípé mo máa sunkún lọ school eeh ilé ẹ̀kọ́ ni, ah ní ọjọ́ àkọ́kọ́ tí mo máa kọkọ lọ sí school, ilé ẹ̀kọ́ mi. Ah ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ girama náà tí mo jẹ olùdarí ah ilé ìjọsìn ní ní ilé ẹ̀kọ́ mi náà nígbà yẹn náà. Ìgbà tí mo dẹ̀ wà ní ilé ẹ̀kọ́ gíga náà, mo jẹ́ ẹni tó jẹ́ pé ó máa ń bá àwọn èèyàn ṣe ah ah iṣẹ́ àmúrelé wọn, àwọn tí nǹkan ò bá yé náà mo máa ń kọ́ wọn yégéyégé náà. So àwọn nǹkan tí mo ṣe nígbà tí mo wà ń kékeré nìyẹn. Ah ìgbà tí mo lọ sí tí mo dà lọ sí ilé ìjọsìn tí wọ́n ò bí mi ò lọ náà, àwọn nǹkan bẹ́ẹ̀ ló wà.

Ah, ìgbàgbọ́ Kristẹni ni èmi gbàgbọ́ nípa o. Mi ò mọ ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́. Ìgbàgbọ́ mi nínú Ọlọ́run, ó jẹ́ eléyìí to jẹ pé mo gbẹ́kẹ̀lé Ọlọ́run. Mo mọ̀ pé òun ló le ṣe ohun gbogbo. Gbogbo ohun tí mo nílò, ó wà lọ́wọ́ rẹ̀. Ó de ni pé tí ìgbàgbọ́ mi bá kéré bí kooro mustad, mo lè ní kí òkè ṣí di. Mo gbàgbọ́ nínú Ọlọ́run.

Fóònù alágbèéká tí mo ń lò ni iPhone 14 Pro. Mó yè ṣẹ̀ rá ní ọ̀sẹ̀ tó kọjá ni. iPhone 11 ni mò ń lò tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n ní báyìí báyìí iPhone 14 Pro ni mò ń lò. Eléyii to ní, tó ní ǹkan tí wọ́n máa ń pè ní dynamic island. Ìdínà ni ẹdẹ ni tí mo fi rà tí mo fi rà 14.

Tí mo ṣe má n ṣe ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ní wípé mó maá n bọ̀wọ̀ fún wọn, tí n bá bọ̀wọ̀ fún wọn, awọn náà máa bọ̀wọ̀ fún mi, mó sì máa n bá wọn sọ̀rọ̀, mó máa n pa wọ́n lẹ́ẹ̀rín, aà mó ò dẹ́ kí n kọjá ààyè mi, òhun ni ìbáṣepọ̀ wa pẹ̀lú wọ́n ṣe rẹ́.

Bẹ́ẹ̀ni, mo ní, mo ní ètò láti fẹ ise yen iṣẹ́ mi sí ìlú mìíràn. Ó wù mí kí n lọ sí ìlú ọba United Kingdom tàbí United State of America. Ó wù mí láti lọ, láti lọ kó èrè oko délé láti kó wá lé. Ó wù mí láti gba owó eleyii ti won ǹgbá torí tí bá máa yíi padà sí owó orílẹ̀ èdè wa, ó máa ti di owó ńlá tí máa fi ṣe ohun tó wù mí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn rẹ̀. Mo fẹ́ràn etíkun. Mo ti lọ sí ìbẹ̀ rí ní à, bí ìgbà mẹ́rin sí mẹ́fà nísinyíi. Ó sì jẹ́ ibi tó yẹ pé ó tutù, ó jẹ́ ibi tó yẹ pé èèyàn ń pàdé àwọn èèyàn, ó sì jẹ́ ibi tó yẹ pé tí èèyàn bá fẹ́ ní àkókò ìgbádùn, ó wà lára àwọn ibi tí mo lè à fọwọ́ sọ́ya fún pé kí èèyàn lọ sí.

Ìwà aìṣòòré mi à, òhun mi kótú kótú nípọn ju báyi lọ torí wípé òhun mi kí máa ṣòrò rẹ ní ìgbà gbogbo ní òrèkóòrè ṣùgbọ́n owó tí mò ń gbà ní ibi iṣẹ́ kò ní gbà mí láàyè láti lè ṣe dé ojú à mi. Tí bàá n gba owó ní ìlọ́po mẹ́rin tí mò ń gbà nísinyí màá tún gbìyànjú sí, màá tún ṣe ju báyi lọ.

Ah, o ti pẹ́ díẹ̀ tí mo ti lọ sí i à ilé ìkàwé o. Nígbà tí mo sì wà ní ilé ẹ̀kọ́, eeh ilé ẹ̀kọ́ gíga ni mo ti lọ sí ilé ìkàwé gbẹ̀yìn. Nígbà yẹn ni mò ń gbaradì fún à n gbaradì fún exam ìdánwò, mò ń gbaradì fún ìdánwò mi tó kẹ́yìn. Ìgbà yẹn ni mo lọ ìdánwò mi tó kẹ́yìn ní ilé ìwé, eeh ilé ìwé gíga.

À, tí mo ṣe máa ń rìn irinajo mi lọ sí ibi iṣẹ́ ni lílo ọkọ̀ ojú omi. Ọkọ̀ ojú omi ràn mí lọ́rùn ṣùgbọ́n ó wá pẹ̀lú àwọn ohun, àwọn nǹkan tí o jẹ pé ó máa ń ba ni lẹ́rù. À àìmọye ìgbà tí ọkọ̀ ojú omi wà ti dákú lórí omi, táwọn ẹlòmíì tí máa máa pariwo, tẹ́rú tí máa máa ba wọ́n ṣùgbọ́n èmi ò bẹ̀rù, èmi ò bẹ̀rù torí pé kò sí, kò si ewu loke, lóko.

Ọjọ́ ọdún Kérésìmesì ni mo fẹ́ràn jùlọ torí ọjọ́ ọdún Kérésìmesì ó jẹ́ ìgbà tí a máa ń sinmi láti lẹ́nu iṣẹ́. Lẹ́yìn ìgbà tí a bá ti ṣiṣẹ́ láti ìbẹ̀rẹ̀ ọdún títí di àkókò yẹn, wọ́n máa ń fún wa ní ọjọ́ yẹn láti lọ sinmi àti láti lọ fi ìfẹ́ hàn sí àwọn ẹlòmíràn torí pé Jésù fẹ́ ara ẹ tó bẹ́ẹ̀ gẹ́, Ọlọ́run fẹ́ ara ẹ tó bẹ́ẹ̀ gẹ́, ó fẹ́ ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa. Àwa náà gbọdọ̀ fẹ́ àwọn ọmọlàkejì wa torí ẹ ni ní ìgbà yìí la máa ń ṣe ìfúnni, a máa ń fún yàn ní ǹkan, a máa ń ṣe ìsọ́-ore.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu omi gan. Ah dókítà ti fi eh ìgbékalẹ̀ sílẹ̀ pé omi dára jù kí a ma mu àwọn ǹkan tó ní mudun mudun lọ bí Pepsi, Coke, wọ́n nìyẹn ò dáa fára. Ṣùgbọ́n omi ah mo mu omi ojoojúmọ́ ni a máa ń lọ ra omi báyìí nítorí pé a máa ń mu omi lọ́pọ̀lọpọ̀ ní ilé mi.

Ah! Mo fẹ́ràn àti tibárí milo àti mílìkì inú mi adùn. Mo fẹ́ràn tea gan ni. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo fẹ́ràn àwọn ǹkan bí i Pepsi, Cokie, à Multina, ṣùgbọ́n dókítà ti à sọ fún mi wípé àwon ǹkan yẹn ò da fára ṣùgbọ́n omi à tea wọ́n dáa fára. So, àwọn yẹn ni mò ń mu báyìí, mo dẹ̀ fẹ́ràn wọ́n.

Ni ìgbà kan rí mo máa ń sáré sùgbọ́n ní ìsinsìnyí, mi ò kí ń sáré mọ́ torí pé mo ti ń dá àgbà àti iṣẹ́ mi náà o sì fún mi ní ààyè láti máa sáré. Ṣùgbọ́n láti ọ̀sẹ̀ tó ń bọ̀ tàbí ọ̀sẹ̀ méjì tó ń bọ̀ sísin yi mo máa lọ sí ilé tó ti ń ṣe ẹ́sẹ́sáìsì kó má jẹ́ pé ara olúwa ee a wà gan.

Mo ní kọ̀npútà eléyii ti a máà ń gbé kiri. À, ilé iṣẹ́ Mac ló sì ṣe é. Ìdí tí mo ṣe ń lò ní pé, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ilé iṣẹ́ ọ̀ún náà ló ṣe ẹ̀rọ náà. Ìdí tí mo sì tún ṣe ń lò ni pé ó rọrùn láti lò ju awọn ètó kú lọ.

Mo máa ń lọ sí, àá, mò ń dágbé ni. Tó bá ti di pé mo fẹ́ lo àkókó pẹ̀lú àwọn ẹbí mi, mo máa lọ sí ilé wa, ilé mọ̀lẹ́bí wa. Ti n bá ti débẹ́ẹ, mo máa tètè lọ láàárọ̀, torí ó ṣe ṣe, kí n padà wá lé lọ́jọ́ náà. Ti mo bá dẹ́ni padà wá lé lọ́jọ́ náà, mo máa sùn mọ́jú níbẹ̀ ni. Ti a bá si--si ti dé síbẹ̀, a máa dára wa lára yá, a máa rẹ́rìn, a máa padá wa lẹ́rìn, à ti máa ń ṣe eré bí i eré ayò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ti a bá ti ṣe àwọn yẹn, a máa sọ̀ wọ́n ọ̀rọ̀ tó jẹ́ pé a mọ̀ ní pa ara wa mọ́ nígbà tí a fi bára wa sọ̀rọ̀. So, ìgbà yẹn ni àkókò ta ní láti lè sọ̀rọ̀.

Ah! Mi ò kí ń jẹun ní ọ̀sán, kò ṣe gbogbo ìgbà mo máa ń jẹun ní ọ̀sán. Ṣùgbọ́n tí bá fẹ́ jẹun ní ọ̀sán, àwọn nǹkan bíi gálà, tàbí gààrí, tàbí àn búrẹ́dì, ohun ni máa ń jẹ. Tí bá rí gààrí àti omi tútù pẹ̀lẹ́ ja díndín ní ọ̀sán, kàsá, iyan gangan lo ń jẹ.

Ah, ìpàdé tí mo máa ń ní lọ́sọ̀ọ̀sẹ̀, o máa ń to, ah, ah, ẹ́ mẹ́rìnlá, o máa ń tó mẹ́rìnlá torí ibi iṣẹ́ méjì ni mo ti ń ṣiṣẹ́. Ìgbà mí a máa ń ṣe ìpàdé ní ẹ̀ẹ̀mejì ní ọjọ́ kan. Ìgbà mí ò dẹ lè máa wáyé, ìgbà mí ò lè wáyé ṣùgbọ́n bí ìgbà mẹ́rìnlá ni wọ́n máa n ṣe ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀

Bẹ́ẹ̀ni mo máa ń fi ìpara sára. Tí mi o bá fi ìpara sára ara mi máa ń funfun, ara mi sì máa ń, ó máa ń, ó máa ń jẹ́ nǹkan tí mi ò fẹ́ torí tẹ́lo míì bá wo olúwà e, a wó pe ah áh, ṣé wọn ò mọra mú fún ẹ nílé ni? Àti wípé èmi fúnra mi, mi ò kí ń gbádùn ara mi tí miì bá para.

Ìgbà tó kẹ́yìn tí mo rìn ìrìn àjò fún iṣẹ́ ni kí á tó lọ lé kẹ́yìn ní oṣù Ọ̀pẹ, kí ọdún kérésì tó dé. Ìgbà yẹn ni o kẹ́yìn tí mo lọ sí ibi iṣẹ́. Ọjọ́ òún mo lọ gba ẹ̀bùn ọdún ni tí ibi iṣẹ́ fún wa. Àwọn ẹ̀bùn náà wọ́n fún wa ní ìrẹsì, wọ́n fún wa ní òróró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Adún tí mo fẹ́ràn nínú ice cream, mo fẹ́ràn eléyìí tò ń pè ní chocolate. Ó maa ń jẹ́ kí n ó dà bí ìgbà tí olúwa ẹ́ ń mu tea ni. Ó ni mo ṣe fẹ́ràn rẹ̀. Ó dùn torí wipé ó dà bí ìgbà tí èèyàn máa ń mu à tea. Mo dẹ̀ máa ní kí wọ́n bá mi fi oní eléyìí tó ní coffee díẹ̀ sínú ẹ̀ torí mo fẹ́ràn coffee náà, ṣùgbọ́n mi ò kí ń mu coffee mọ́.

Eh, mo máa ń rántí, mi ò tètú kí n rántí, torí pé ní ọ̀wọ́n gba mí tó pé ó ti máa rẹ mí, ti bá lálá mi ò kìní, mi ò ní rántí ẹ̀ ṣùgbọ́n ó ṣe é ṣe pé, eh, ní àárín ọjọ́ tí nǹkan bá ṣẹlẹ̀ tó bá jẹ mọ́ alá tí mo láyà, mo máa rántí, à ti wí pé ilé ti bá rántí náà tó bá já alá tí ò dáa, ti bá jí, mo máa gbàdúrà. Ilé tó dáa, mo máa tún gbàdúrá áná pé kọ́ ọlọrun jẹ́ kí ilẹ̀ rí náà ṣẹ.

Bẹ́ẹ̀ni mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. À nígbà tí ó bá ti sùn mi láti má tẹ ẹ̀rọ à ìmujáde mi, mo máa ń fi ìrànwọ́ ohùn sọ̀rọ̀ fún láti ṣe ohun tí mo fẹ́ ṣe. Àpẹẹrẹ ni Siri, ó sì máa ń dá mi lóhùn.

A! Èmi ò ń sisẹ́ ọdẹ o. So, mi ò ní ìgbà tó kẹ́yìn mi ò lọ pa èkúté, mi ò ń pè òkété, mi ò ń lọ sí igbó ọdẹ, mi ò ń lọ sínú igbó láti sọ pé mo lọ pa ẹran tó tóbi bọ̀kínní. Mo máa lọ ran ẹran jeni lọ́dọ̀ àwọn alápàtà. Tí ẹran igbẹ́ bá wù mí jẹ, mo máa lọ rà á ni.

Mo máa fi ń bora, mi ò dẹ̀ tú kí ń fi bora. Tí òtútù bá pọ̀ jù tí ara mi ò bá yá, mo máa ń fi aṣọ bora bo'ra. Sùgbọ́n tí oru bá ń mú, à weré ló máa fi aṣọ bora o. Èmi ò ní fi aṣọ bora. Ìgbà tí oru bá ń mú ọ, tó oru bá ń mú, mo máa ń sùn gbàlàjà ní òhò ọmọlúàbì ni.

Hmm, mo máa ń, mo ti gun, eh, alùpùpù rí. Bẹ́ẹ̀ ni mo ti gun rí. Mo ti rántí ìgbà tí ó jẹ́ wípé mo kóra mi tó ṣe ń gun. Alẹ́ ni mo fi kóra mi. Mo sì ṣe ṣé gidi ní ìgbà yẹn tí mo sì kéré. Bí ọdún, bí, àń, márùúndínlógún sẹ́yìn báyìí ń sìn ni mo kóra mi tó ṣe ń gun alùpùpù.

À, rárá àti bẹ́ẹ̀ni. Kí ni idi tí mo ṣe fẹ́ràn rẹ̀? Mi ò fẹ́ àwọn ìpàdé tó máa nílò láti ṣe pé kí n jókòó pẹ̀lú àwọn èèyàn torí àwọn èèyàn, à, wọ́n máa ń, wọ́n máa ń tàn yàn. Ṣùgbọ́n lórí, e, fóònù ó rọrùn láti ṣe yẹn torí ẹ lè rí mi. Mo máa pa, a, a, agbóhùnsáfẹ́fẹ́ mi, mà sì pa ilé tí wọ́n ma fi rí mi náà, ẹ lè rí mi. So mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù. Ó dùn mọ́ mi ju ìpàdé ojú kojú lọ.

Mo fẹ́ràn láti pín oúnjẹ yẹn tí ebi ò bá pa mí púpọ̀ púpọ̀ jù, ṣùgbọ́n tó bá di dandan pé kí n pín oúnjẹ mi pé ẹni kejì ò ní oúnjẹ láti jẹ, ó jẹ́ pé oúnjẹ ẹbí yẹ n pa mí gan, bẹ́ẹ̀ni mo máa pín, torí mo mọ̀ pé a ní ara wa fúnra wa ni, ohun lè ràn mí lọ́wọ́ nìí ọ̀la kemi rán lọ́wọ́ lónìí, àjọ wa fúnra wa ni.

Ọmọ Yorùbá pọ́nbélé ni mí, bẹ́ẹ̀ni mo fẹ́ràn oúnjẹ tó ní ata. Oúnjẹ tí ò bá ní ata, ó máa rìn mí láya. Mọ̀ ran tí ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga ní ìlú Port Harcourt, àwọn iyen o kì í fi ata sí oúnjẹ. Ta bá jẹ irí oúnjẹ bẹ́yen, ó máa rìn yan láya ni. A dẹ̀ kí n bá wọn jẹ́, a máa sọ fún wọn pé oúnjẹ yen a gba bire, oúnjẹ tó láta gọ̀n gọ̀n gọ̀n gọ̀n lo ni ó ní àyè.